Kí ni mo máa ń jẹ ní ọ̀sán? À, àmàlà o ni, kókó oúnjẹ tí mo máa ń jẹ jù ní ọ̀sán. Àmàlà àbí òkèlè. Sugbọn ijọ́ tí mi n bà ráyè láti dáná, mo máa ń jẹ, bíi ṣe ìrẹsì ni ọ gari ní àbí ẹ́ńnì kankan, ohunkóhun tí ẹnu mi bá rí ní jẹ. Sugbọn àmàlà gangan ni mo máa ń jẹ lọ́sàn-án.

Ṣé mo máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò nǹkan tí ó ba bàjẹ́ rárá tí mo bá sì rí pé mo sì tún nílò rẹ̀. Kílódé tí ń fi ní tún lo? N tún lo. Ṣùgbọ́n tí mo bá ti rí pé kíni tí bàjẹ́, ó pé mi kí ń sọ nu. Ṣùgbọ́n tí mo bá tún ti lo nǹkan mi tí mo rí pé mi ò fi bẹ́ẹ̀ nílò rẹ̀ mọ́, mo lè fún àwọn tó bá nílò rẹ̀ tí mo rí pé kò sì tíì bàjẹ́, ó dúró déédéé, mo lè fún àwọn tó nílò rẹ̀.

Ṣé mo fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mọ fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí nítorí pé ìmọ̀le òwúrọ̀ alákọ̀kọ́ ó dára fún ara, ó ṣe ara lóore. Bẹ́ẹ̀ sì ni pé ìmọ̀le òwúrọ̀ ó ń jẹ́ kárí ná dáadáa ju ti ìrọ̀lẹ́ lọ. Ìrọ̀lẹ́ ilẹ̀ ó ti máa ṣú ṣùgbọ́n òwúrọ̀ asẹ̀ṣẹ̀-bẹ̀rẹ̀ ọjọ́ ayé wa ni.

Báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn? Tó bá jẹ́ ẹni tó dàgbà jù mí lọ dáadáa, màá dọ̀bálẹ̀ màá kí wọn. Tó bá jẹ́ ẹni tá jọ jẹ́ gbẹ́, a fọ́rò ẹnu kírawà, a sì tún le bọ́rawà lọ́wọ́. Tó bá sì jẹ́ ẹni tí mo jù lọ, yín kí, ní kí àgbà sí àbúrò, a sì fi ẹ̀rín àti ọ̀wẹ̀kẹ́ a fi kírawà.

Báwo ni mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí bá ti mọ ọjọ́ tí mò ń lọ, tó bá ti ju ọjọ́ méjì, ní ti máa kó àwọn ẹrù mi jọ. Àwọn aṣọ ni o, bàtà ni o, gbogbo rẹ ni ti máa ṣàjọlẹ́yọ kọ̀ọ̀kan kí n má ṣe gbàgbé ohun kó ohun. Tí bá sì ti kó wọn jó tán, tó bá tún ku ọjọ́ kan, màá tún wo gbogbo rẹ̀ pé mi ò tíì ṣe àṣìṣe, ṣe mi ò sì gbàgbé nǹkan kan. Tó bá ti di ọjọ́ náà, màá wá kó gbogbo wọn sínú àpò ńlá tí ń fi rìn ìrìnàjò mi.